Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀mbáyé? Àbí ṣe o fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé? Mi ò kí ń lọ sí ilé ìṣẹ̀mbáyé. Mi ò kí ń ṣe olóòṣà. Àwọn tó jẹ́ ẹlẹ́ṣin ìbílẹ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìṣẹ̀mbáyé.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Oríṣiríṣi ọ̀nà ni a máa ń gbà ran àwọn ènìyàn lọ́wọ́. Kò sí ọ̀nà kan pàtó tí ènìyàn máa ń gbà ran ènìyàn lọ́wọ́. Ò ń kàn tí ẹni ènìyàn bá fẹ́ la máa ń fi ń ran lọ́wọ́. Bíi awon oúnjẹ ni o, bíi aṣọ ni o, bíi owó ni o. So oríṣiríṣi ọ̀nà la máa ń gbà fi ń ran ènìyàn lọ́wọ́

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Mi ò kí ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́ àfí tí iṣẹ́ bá pawọ́pọ̀. Tí iṣẹ́ ò bá pawọ́pọ̀, mi ò kí ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́. Tí a bá dẹ̀ jọ̀ ṣiṣẹ́, a jọ pín owó dọ́gba dọ́gba.

Báwo ni o ṣe máa ń gba iyin? Iyin Ọlọ́run ló ni iyin, Ọlọ́run ló ni ọpẹ́. A ò kí ń gba iyin àti ògo Ọlọ́run. Ṣùgbọ́n tí ènìyàn bá ṣe nǹkan tí ó dára ti mo bá ṣe nǹkan tí ó dára, àwọn ènìyàn máa yín mi ṣùgbọ́n pé ìyìn Olúwa ló ni ìyìn àjọpẹ́.

Kí ni àwọn nǹkan tí ó wà nínú àpò owó rẹ? Mi ò kí ń lo àpò owó. Ayé àtijọ́ ni a máa ń lo àpò owó, ṣùgbọ́n ní ayé ìsín, a ò kí ń lo àpò owó. Mi ò tíì fẹ́ láti máa gbé àpò owó kan káàkiri rárá àti rárá.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi, nítorí pé a sọ fún mi. Bẹ́ẹ̀ ni, mo dẹ́tù ṣe ìwádìí ìtumọ̀ orúkọ mi, tí ó ṣe pàtàkì, nítorí pé ènìyàn gbọ́dọ̀ mọ ìtumọ̀ orúkọ rẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Mo sì lọ sí ọjà ní ọ̀sẹ̀ tí ó kọjá. Nítorí pé a máa ń, a kì máa ń jẹ́ kí ọjà tán ní ore ìgbà kí a tó ra àwọn ohun mìíràn. Ore edé yìí, mo lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó kọjá.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? À, mi ò tíì ní ọkọ̀. Fún ìdí èyí, mi kì ń jẹun nínú ọkọ̀. Ṣùgbọ́n tí mo bá ti ẹni ọkọ̀, mi ò lérò pé màá máa jẹun nínú ọkọ̀. Nítorí pé tí èyàn bá ń jẹun nínú ọkọ̀, o máa ń dọ̀tí ọkọ̀ ni.

Ṣé owó tí o ń gba ó dára tó? Mi ò kín ń gba owó oṣù. Mo máa ń ṣiṣẹ́, mo máa ń gba owó ni. Tí mo bá dẹ́ ti ṣiṣẹ́ fún èèyàn, màá gba owó. Màá jẹ́ kí wọ́n mọ oyè tí mo fẹ́ gbà fún iṣẹ́ tí mo fẹ́ ṣe fún wọn. Adẹ́jọ́ dúna dúra, màá dẹ́ gbà owó mi.

Ṣé o ti ṣìnà rí? A! Mo ti ṣìnà dáadáa, mo máa ń ṣìnà dáadáa. Tí mi oo bá ti mọ ibi tí mò ń lọ, sugbon tí mo bá ti ń lọ, tí mo bá ti béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn mi ò ní ṣìnà. Ṣùgbọ́n pé ká ṣìnà, a! Mo ti ṣìnà dáadáa rí. Mo ṣìnà to jẹ pé mo tun wá fi owó wo ọkọ̀ padà.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kan? Rárá, mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Gbogbo oúnjẹ pátápátá ni mo máa ń jẹ. Gbogbo àwọn oúnjẹ wọ̀nyí ni ó dẹ dára. Mi ò ní àìsàn ìkórìíra fún oúnjẹ kankan rárá àti rárá.

Ṣé o ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí. Ṣùgbọ́n kò ṣe ìlú tó pọ̀. Ìlú aláwọ̀ dúdú ni mo rin ìrìnàjò lọ. Mi ò tíì rin ìrìnàjò lọ sí ilẹ̀ aláwọ̀ funfun. Ṣùgbọ́n mo ti rin ìrìnàjò lọ sí ìlú mìíràn rí. Paapa ju lọ láàárin Nai-Naijiria, mo ti rin ìrìnàjò lọ sí àwọn ìlú kéékèèké.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn wíwo àwọn ìràwọ̀. Mo gbádùn ká máa wo ìràwọ̀ dáadáa, nítorí pé ìràwọ̀ jẹ́ ohun pàtàkì tí ó ṣe ògo. So, mo fẹ́ràn láti máa wo ìràwọ̀ dáradára ni.

Omi ti o máa ń mu lójoojúmọ́ púpọ̀ tó, ẹ́h emi ò lè sọ pé oyè omi báyi pàtó ni mo máa ń mu ní ojoojúmọ́, nítorí pé bí iṣẹ́ bá ṣe rí ni a ṣe máa ń mu omi, àbí pé tí mi ò bá ń ṣiṣẹ́ nínú òòrùn mo máa ń mu omi dáadáa. Ṣùgbọ́n mo máa ń mu omi ní ojoojúmọ́. Mi ò lè sọ pé pàtó bayi iye omi báyìí ni mo máa ń mu lójoojúmọ́

Báwo ni o ṣẹ máa ń ṣètò àwọn ìméélì rẹ? Ojoojúmọ́ ni mo máa ń yẹ àwọn ìméélì mi wò. Àwọn kan wà tí mo máa ń fi pamọ́, àwọn kan wà tí mo máa ń yọ kúrò nítorí pé àwọn yẹn ò wúlò. Sùgbọ́n ní gbogbo ìgbà tìe ní pé ojoojúmọ́ ni mo máa ń ṣètò àwọn ìméélì mi tí mo máa ń wò wọ́n ti mo dẹ̀ máa ń kà wọ́n.

Báwo ni o ṣe máa ń mú àwọn èrò tuntun wá? É ní ibi iṣẹ́ ti wa, àwọn ọ̀gá wa ló máa ń mú èrò tuntun wá nítorí pé àwọn ni olórí ìṣẹ́ àwọn ni ọ̀gá ìṣẹ́. Ṣùgbọ́n a máa ń gbà wọ́n ní ìmọ̀ràn ní ìgbà mìíràn.

Ṣé o ní gíláàsì oòrùn? Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì oòrùn ṣùgbọ́n mi ò kí ń wọ̀ ọ́ ní gbogbo ìgbà tàbí ní ojoojúmọ́. Mo máa ń wọ̀ ọ́ tí mo bá ń ṣiṣẹ́ lẹ́ẹ̀ kọ̀ọ̀kan ṣùgbọ́n kò ún ṣe ní gbogbo ìgbà ni mo máa ń wọ gíláàsì oòrùn yìí. Mi ò kí ń wọ̀ ọ́ kí ń máa rìn káàkiri, tí n bá ń ṣiṣẹ́ ni mo máa ń wọ̀ ọ́

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ímélì rẹ? Ẹ̀, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi. Nítorí pé mi ò ní ǹkan pàtó tí mo ń retí láti nu ímélì, so ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń ṣe àyẹ̀wò ímélì mi. Mo máa ń yẹ̀ wò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Ẹkàn lọ́sẹ̀ ni mo máa ń yẹ ímélì mi wò.

Báwo ni o ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ẹ mo máa ń pe àwọn ọ̀rẹ́ mi àti àwọn ẹbí mi. Àjọ máa ń ṣe àríyá. Ṣùgbọ́n kó ṣe ní gbogbo ìgbà. Ní gbogbo ìgbà tí mo bá fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, àwọn ará ilé mi nìkan ni mo máa ń pe ní gbogbo ìgbà. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọọkan, mo máa ń pe àwọn ọ̀rẹ́.

Ṣé o máa ń jẹ goọ̀mù? Mi ò kí ń jẹ goọ̀mù o. Mi ò tí è fẹ́ràn goọ̀mù rárá, rárá, rára àti rárá ni. Goọ̀mù jẹ́ nǹkan tí ó máa ń ba eyín jẹ́. Tó goọ̀mù ṣe, ó jẹ́ nǹkan pàtàkì tó máa ń mú-- tó máa ń kó ẹnu. Ṣùgbọ́n mi ò kí ń jẹ goọ̀mù.

Ṣé o máa ń ṣe ìdárayá? Bẹ́ẹ̀ni mo máa ń ṣe ìdárayá dáadáa. Mo ní ìgbà àti àsìkò fún ìdárayá tí mo máa ń ṣe ìdárayá, torípé ìdárayá jẹ́ ohun tí ó dára gan ni. Torí dí èyí, mo máa ń ṣe ìdárayá.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ẹ Ọ̀sẹ̀ose ni ọjà tuntun máa ń jáde. Nítorí pé ọ̀sẹ̀ ni a máa ń lọ sí ọjà. Ọjọ́ kan láàrín ọ̀sẹ̀, òun ni a máa ń lọ sí ọjà lọ ra àwọn ọjà kí ẹrú má bá tán nínú sọ́ọ̀bù.

Ṣé o ti gun alùpùpù rí? Rárá mi ò ti gun alùpùpù rí, ṣùgbọ́n wọ́n múu lérò pé ní ọjọ́ kan máa gun alùpùpù. Mò dẹ̀ nígbà gbo pé ní ọjọ́ kan máa gun alùpùpù ṣùgbọ́n báyìí mi ò ti gun alùpùpù rí rárá àti rárá.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni mo máa ń bá sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Ni gbogbo ìgbà ni adájọ́ máa ń sọ̀rọ̀. Wọ́n máa ń, adájọ́ máa ń sọ̀rọ̀ nípa iṣẹ́, adájọ́ máa ń sọ̀rọ̀ nípa ìgbé ayé pápá.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Pé mo máa ń wọ fìlà fi máa ń ṣe iṣẹ́ nítorí oòrùn. Fìlà ṣe nǹkan tó jẹ́, fìlà jẹ́ nǹkan tó ṣe pàtàkì tí ènìyàn bá ń ṣiṣẹ́ ní inú oòrùn kí oòrùn kó má máa ta ènìyàn lórí. Nítorí náà, mo máa ń wọ fìlà nínú, tí mo bá ń ṣiṣẹ́ nínú.

Kíni o máa ń wá nínú àwọn òṣìṣẹ́ tuntun? Èmi ò kí ń ṣe ẹni tí ó ní iṣẹ́ tí mo gba àwọn ènìyàn sí. Iṣẹ́ ọwọ́ mi ni mo máa ń ṣe. Òun máa lọ́ ń ṣiṣẹ́ fún ara mi ni. Mi ò ní àwọn ènìyàn tí ó ń bá mi ṣiṣẹ́ tí mo lè sọ pé màá, màá wá ǹkankan ní inú wọn.

Data tí o máa ń lò lọ́sọ́ọ̀ọ̀sẹ̀ ti pọ̀ tó? Mi ò lè sọ pàtó pé iye báyìí ni data tí mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀ nítorí pé mi ò kí ń wo iye data tí mo máa ń lò ní ọ̀sọ̀ọ̀sẹ̀. Oṣooṣù ni mo máa ń rá dáta. Èé, ó dà ní kó ṣe gbógbó ìgbà ni mo máa ń ra olówó tó pọ̀, ìgbà mìíràn mo máa ń ra olówó kékeré.

Bawo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ago márùn tàbí ago mẹ́fà ni mo máa ń jí láràáro. Nítorí ibi tí mò ń gbé lọ sí ibi iṣẹ́ mi ó jìnnà díẹ̀. Nítorí èdè yìí, mo ní láti tètè jí kí n lè lọ sí ibi iṣẹ́ mi, kí n lè tètè dé ibi iṣẹ́ mi.

Ṣé o ní orúkọ ìnagijẹ? A! Mí, mi ò mọ ìnagijẹ. Ṣùgbọ́n mi, kí má sọ ǹkan tí mi ò mọ̀, mi ò lérò. Mi ò mọ ǹkan tó ń jẹ́ ìnagijẹ, èdè yẹn ò yé mi tó.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ ṣiṣẹ́? Ẹ̀mi pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ mi, àjọ máa ń ṣiṣẹ́ pọ̀, iṣẹ́ máa ń pawapọ, adẹjọ́ máa ń ṣe iṣẹ́ dáadáa. Ìgbà mìí a máa ń lọ sí ìlú mìíràn lọ ṣiṣẹ́. A dẹ̀ máa ń ṣiṣẹ́ pẹ̀lú ìrọ̀rùn, pẹ̀lú àlàáfíà àti inú dídùn.

Ṣé o ti bèrè ìrànlọ́wọ́ láti ọ́ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùsètò ẹ́rọ rí? Mi ò tí bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùsètò ẹ́rọ rí. Ehn, mi ò kín ṣe ẹni tí ó máa ń bèrè ìrànlọ́wọ́ ní gbogbo ìgbà. Torí dí èyí, mi ò tí bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùsètò ẹ́rọ rí, rara àti rárá.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Ẹn, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin ní ẹ̀ẹ̀kan rí. Mo sì lérò pé, màá mo sì ní gbàgbọ́ pé mo sì máa rìn pẹ̀lú ọkọ̀ ojú irin, ojú irin sí. Ẹn, mo níí èrò láti rìn ṣí pẹ̀lú ọkọ̀ ojú irin.

Ṣé o mọ bí a tí ń se oúnjẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a tí ń se oúnjẹ. Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tó jẹ́, oúnjẹ tí àwọn ènìyàn ò lè ṣe ni mo mọ bí a tí ń se. Mo ń gbìyànjú nípa kí n ká máa se oúnjẹ dáradára.

Ṣé o ti lu etí rí? Rara o, mi ò lu etí rí. Mi ò kín ṣe obìnrin, àwọn ọkùnrin wà rẹpẹtẹ tí wón máa ń lu etí sùgbón mi ò fẹ́, mi ò gbádùn kí a lu etí, mi ò dẹ̀ fẹ́ kí ni òun, lérò pé mà lu etí, mi ò dẹ̀ lè lu etí.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Kò sí ṣòro, kò sí bí ìṣòro náà bá ṣe le tó tí ìṣòro bá dìde, èèyàn má, èèyàn máa kojú ìṣòro náà ni, èèyàn máa ṣe, akari ìṣòro náà ni. Torí idi èyí tí ìṣòro bá dé a pé gbogbo wọn jókòó, a dẹ́ba wọn sọ̀rọ̀, àbí pé a parí ìṣòro náà.

Báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Ehn, mo máa ń pe àwọn oníbàárà mi, màá pè wọ́n lórí ẹ̀rọ ìgbéka wọ, àdẹjọ máa ń sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Ehn, tí wọ́n bá sọ pé wọ́n máa wá tí mi ò bá rí wọ́n, màá pè wọ́n. Tí wọ́n bá wá, tí wọ́n bá lọ náà, màá tún pè wọ́n, màá dúpẹ́ lọ́wọ́ wọn.

Ṣé o ní ẹranko ọ̀sìn àbí sé o ní ẹran ọ̀sìn? Bẹ́ẹ̀ ni, mo ní ẹran ọ̀sìn ní ilé tí mò ń sìn. Mò ní adìyẹ tí mò ń sìn. Bẹ́ẹ̀ ni, mo dè ní olóńgbò tí mo rà tí mò ń sìn tó wà ní ilé.

Ṣé o mọ bí a ti ń fọn? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń fọn. Ehn, mo kọ́ bí a ti ń fọn. Mo de ní ìmọ̀ bí a ti ń fọn. Mo mọ̀ ọ́n díẹ̀, kò ṣe pé mo mọ̀ ọ́n dáadáa ná.

Báwo ni o ṣe máa ń tọ́jú èékánná rẹ? Ẹ̀, mo máa ń gé àwọn èékánná mi ní gbogbo ìgbà ni. Tó bá ti bẹ̀rẹ̀ sí ní yọ jáde, mo máa ń gé wọn. Mi ò kì í fẹ́ kó má gùn jù, nítorí pé tó bá ti gùn jù, àwọn idọ̀tí máa ń wọ inú ẹ̀ nítorí iṣẹ́ tí mò ń ṣe.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Aà sí ní ayé àtijọ́ tí a máa ń kọ lẹ́tà. Ayé tí a wà yìí sí ayé message ni, email, WhatsApp, eh Twitter, eh Telegram àti Facebook. A máa ń send message ni, a kì ń kọ lẹ́tà.

Nígbà wo ni ó kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Ojoojúmọ́ ni a máa ń kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ àti pé ó pẹ́ jù láàárín ọ̀sẹ̀ kan bí ẹmẹ̀éjì la máa ń kọ́ nǹkan tuntun nítorí pé ìgbà tuntun, ìgbé ayé tuntun, òun ni a wà. Gbogbo nǹkan dẹ̀ ti di ọ̀tún.

Kí ni àwọn ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ rẹ? Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni a máa ń dojú kọ ní ibi iṣẹ́, ní kí ènìyàn má ṣe iṣẹ́ wọn dáadáa, eh àti pé àwọn kan wà tí wọ́n ò kí ń fẹ́ láti máa ṣe iṣẹ́ rárá àti rárá wọn máa ń sá pamọ́, eh àti pé a máà ń dojú kọ iná. Iná jẹ́ ohun kan pàtàkì tí ò kí máa ń ṣí.

Kí ni o máa ń ṣe ní òwúrọ̀ kankan? Mi ò ní ǹkan pàtó tí mo máa ń ṣe ní òwúrọ̀, lẹ́yìn kí n jí, kí n jẹ ohun tí oúnjẹ bá wà, kí n dẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mi, eh, màá fọ̀, màá wẹ̀, màá dẹ́ fọnu, màá wọ aṣọ mi, ṣùgbọ́n mi ò ní àwọn ǹkan pàtó tí mo máa ń ṣe ní òwúrọ̀ lẹ́yìn iṣẹ́

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Mi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Iṣẹ́ mi ò jọ mọ́ ká máa kọ ìròyìn rara àti rara. Torí idí èyí mi ò kí ń ṣe ẹni tó máa ń kọ ìròyìn rara àti rara ni. Iṣẹ́ mi ò kí ń ṣe iṣẹ́ ìròyìn.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Ah! Bẹ́ẹ̀ni mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìń, àwọn àlọ́ àtijọ́. Mo rántí ìgbà yẹn a máa ń jókòó, a máa pọ̀ àwa ọmọdé ta máa jókòó tí àgbàlagbà kan ma máa pa àlọ́ fún wa, ta máa máa rẹ́rìn-ín.

Ṣé o ti fúnni ní ẹ̀jẹ̀ rí? Rárá, mi ò tí fún ẹnì kankan lẹ́jẹ̀ rí mi ò dẹ̀ gbèrò pé mo máa fún èèyàn ní ẹ̀jẹ̀. Ọlọ́run má jẹ́ kí á rí lábúrú. Ọlọ́run má jẹ́ kí á rí ogun àìsàn.

Nígbà wo ni o kẹ́yìn ní àlàburúkù? Mi ò kí ń lá àlàburúkù. Ah, tẹ́lẹ̀ ni mo máa ń lá àlàburúkù tipẹ́ àmọ́ nísìnyí, latígba tí mo ti gbé ìgbé ayé tuntun, mi ò lá àlàburúkù mọ́. Eh, mo ti fi ayé mi fún Jésù, so mi ò lá àlàburúkù mọ́

Ìgbà mélòó ni o máa ń ní ìpàdé ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀? É mi ò kí ń ṣe ẹni tó máa ń ní ìpàdé ní gbogbo ìgbà. A kì í ní ìpàdé lọ́sọ̀ọ̀sẹ̀. Rárá ẹ̀ẹ̀kan lóṣù tàbí ẹ̀ẹ̀kan láàrín ọ̀sẹ̀ méjì la máa ń ní ìpàdé. Àwọn ìpàdé yìí ò dẹ̀ kí ń ṣe ní gbogbo ìgbà torí idí ẹ̀yi mi ò kí ń ní ìpàdé ní gbogbo ìgbà rárá àti rárá.

Ṣé etí rẹ dára? À, lágbára Ọlọ́run, pẹ̀lú ògo Ọlọ́run, ẹ, mo ní etí tí ó dára. Etí mi dára ni. Bẹ́ẹ̀ni, etí mi máa ń gbọ́ràn, ẹ, etí mi de dára.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sóde. Ṣùgbọ́n mi ò kí ń ṣe ẹni tó gbádùn òde. Àwọn òde tí ó ṣe pàtàkì ni mo máa ń lọ. Ẹ̀, mo máa ń lọ sóde lẹ́ẹ̀kọ̀kan. Ṣùgbọ́n mi ò kí ń lọ sóde dáadáa abi pé ká gbádùn òde.

Ṣé o fẹ́ràn kíkọrin? Ehn, mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn láti máa kọ orin, torí pé ohun mi ò fi bẹ́ẹ̀ dá, ṣùgbọ́n mo máa ń kọ orin. Kò ṣe ní gbogbo ìgbà ni mo máa ń kọ orin. Mo mọ, mo fẹ́ràn orin kíkọ ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ lóhùn tó dá.

Kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Mi ò ní ǹkan pàtó kan tí mo máa ń jẹ ní òwúrọ̀. Ǹkan tí mo bá ti ní ni mo máa ń jẹ, ǹkan tí mo bá rí ni mo máa ń jẹ. Oúnjẹ tí àbá ti gbé kalẹ̀ fún mi ni mo máa ń jẹ. Mi ò lo oúnjẹ pàtó kan.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Bẹ́ẹ̀ni, gbogbo iṣẹ́ mi ìtagbangba ni a ti ń ṣe wọ́n àfi iṣẹ́ kọ̀ọ̀kan ni mo máa ń ṣe nínú ilé nítorí pé iṣẹ́ omi ni mo ń ṣe ká kọ́ eeyàn bí wọ́n ṣe ń wẹ̀. Gbogbo iṣẹ́ mi ìtagbangba ni a ti máa ń ṣe wọ́n.

Ṣé o máa ń wọ ìborùn? Rárá, mi ò kí ń wọ ìborùn. Àwọn obìnrin ni wọ́n máa ń wọ ìborùn. Ọkùnrin ò kí ń wọ ìborùn ní Nàìjíríà. Torí idí èyí, mi ò kí ń wọ ìborùn rárá àti rárá ni.

Data tí ó máa ń lò lọ́sọ̀ọ̀sẹ̀ pọ̀ tó. Ée, mo máa ń lò tó bí five gig lọ́sọ̀ọ̀sẹ̀ nítorí pé mo ní àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní orí fóònù mi tàbí ẹ̀rọ mi tí mo máa ń lò. Ooo, mo máa ń lò tó bí five gig lọ́sọ̀ọ̀sẹ̀.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìń? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìń, ṣùgbọ́n nísìn, a à ní àwọn ènìyàn tó lè máa pa àwọn àlọ́ wọ̀nyí fún eeyan. Ó dáyé ò gba ẹ ti àwáyè kò dàbí ayé àtijọ́ tí a máa ń rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó máa ń pa àlọ́ fún wọn.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Ẹ̀hẹ̀n, àdéhùn mi ò kí fi bẹ máa ń ṣàdéhùn, ṣùgbọ́n mo máa ń ṣe àwọn, ẹ́ like, pẹ́tó iṣẹ́. Ṣùgbọ́n àdéhùn mi kì í ṣe aládèhùn tí mo ẹni tí ń ṣe ẹni tó máa ń ṣàdéhùn.

Èso wo ni o fẹ́ràn oúnjẹ jù? É mi o fẹ́ràn èso pineapple. Mo gbádùn èso yìí, mo lè jẹ ẹ láàárọ̀, ọ̀sán àti alẹ́ torí pé èso tí ó dára tí ó dẹ́dun ni. Ó mo fẹ́ràn èso pineapple lọ́pọ̀lọpọ̀. Ó jẹ́ èso tí ó dùn mí gan ni.

Ṣé o ní aṣọ wíwé, aṣọ wíwẹ́? Mi ò ní aṣọ wíwẹ́, bí i aṣọ wíwẹ̀, mi ò ní rárá àti rárá ni. Ṣùgbọ́n máa gbèrò láti rí ẹyọ kan tí màá rà tí màá máa lò.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkà nígbà tí iṣẹ́ bá pọ̀? Tí iṣẹ́ bá pọ̀, a ò kí máa rush iṣẹ́. A máa ń pín iṣẹ́ láàrín àwa taa jọ́ ń ṣiṣẹ́ ni. Àbí a sún iṣẹ́ síwájú, èyí tí a fi máa kó gbogbo rẹ̀ jọ. A fi àwọn iṣẹ́ kan sílẹ̀, a dẹ̀ ṣe àwọn tí ó jẹ́ ó ṣe pàtàkì tó dẹ̀ ṣe kókó.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Ehn, mo máa ń ya ọjọ́ kan sọ́tọ̀ tí mo fi máa ń sinmi, tí mo fi máa ń jẹun, tí mo lẹ̀ fi máa ń lògùn, tí mo fi máa ń ṣeré pẹ̀lú ara ọ̀rẹ́, ẹbí àti ojúlùmọ̀ tí máa jáde.

Ṣé o ní ọgbà? Mi ò ní ọgbà. Mi ò ní ọgbà rárá àti rárá ilé tí mò ń gbé à ní ọgbà. Wọ́n ò tí ì ṣe ọgbà fún ilé tí à ń gbé. Ṣùgbọ́n ẹ́ ẹni tó ní ilé ó ṣe àdéhùn pé òun máa ṣe ọgbà.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ẹyọ kan ṣoṣo náà ni, ìrọ̀rí ẹyọ kan ni mo máa ń lò. Òun ni mo dé máa ń lò ní ojoojúmọ́. Mi ò ní ju ẹyọ kan lọ. Ìrọ̀rí kan ṣó péré ni mo máa ń lò.

Irú orin wo ni o fẹ́ràn gbọ́ àbí irú orin wo ni o fẹ́ràn láti máa gbọ́? Mo fẹ́ràn láti máa gbọ́ àwọn orin ìbílẹ̀, àwọn orin ayé àtijọ́ tí ó jẹ́ ìjìnlẹ̀ yorùbá, tí ó dè dùn gbọ́ dáadá.

Àkókò wo ni ọ́fìsì rẹ ṣí? A máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago mẹ́jọ. A máa ṣí ní ago mẹ́jọ. A dà máa bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago mẹ́jọ, a tì gbà pèsè gbogbo nǹkan tó yẹ ká lò sílẹ̀ kí ago mẹ́jọ kí ó tó lù. A bẹ̀rẹ̀ iṣẹ́ ní ago mẹ́jọ.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Tí a bá fẹ́ ṣe, tí a bá fẹ́ lọ fún ìrìnàjò, a máa ń yá, àsìkò sọ́to ní, ati igbà, tí a máa lọ fún ìrìnàjò. Tí ìrìnàjò bá pọ̀, a kọ́kọ́ ṣe ètò ó máa yá.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Èmi ò kí ń mu coffee ní ibi iṣẹ́. Ṣùgbọ́n tí mo bá ní ọ̀rẹ́ tó bá mu coffee, a lè mu coffee, àbí tí bá rí ẹni tó ń ta coffee, a lè rà ka mu. Ṣùgbọ́n iṣẹ́ wa ò kí máa ń fún wa ní coffee láti mu.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ehn, mo fẹ́ràn láti máa mu omi àbí àwọn soft drink bíi Coca-Cola, Fanta, Pepsi, Seven-Up. Àwọn ohun tí mo máa ń mu ni yẹn mi ò kí ń mu àwọn ọtí.

Àkókò mélòó ni o máa ń lọ sùn? Eh, mi ò le sọ pé àkókò pàtó báyìí ni mo máa ń lọ sùn, torí pé, búburú ọjọ́ gbogbo kì n ṣe ọjọ́ kan. Ìgbà mìíràn wà tí mo máa ń pẹ́ láti ibi iṣẹ́. Ìgbà mìíràn dẹ́ wà toje pe ẹ Ti won bà wà nílé, a máa ń ṣeré ju wákàtí lọ, ṣùgbọ́n nígbà mìíràn, ago mẹ́sàn tàbí ago mẹ́wàá.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ ni mo máa ń fi àwọn fáìlì kọ̀ọ̀kan pamọ́ sórí cloud. Ṣùgbọ́n kò ṣe gbogbo àwọn fáìlì mi ni mo máa ń fi pamọ́ sórí cloud. Mo máa ń fi àwọn kọ̀ọ̀kan pamọ́ sórí cloud.

Ṣé o máa ń ṣe yoga? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe yoga, though mi ò fi bẹ́ẹ̀ mọ bí wọ́n ṣe ń ṣe dáadáa ṣùgbọ́n mo máa ń ṣe yoga. Mo sì ń kọ́ bí a ṣe ń ṣe yoga dáadáa ni, mo máa ń ṣe lẹ́ẹ̀kan kan nílé, ko n ṣe.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Òṣìṣẹ́ ni èmi. Àwọn tí ó ní iṣẹ́ ló máa ń darí àwọn òṣìṣẹ́. Èmi ò kí ń ṣe ẹni tó ní iṣẹ́ tó ní ọmọṣẹ́ tí ó máa ń darí àwọn ọmọṣẹ́. Torí ìdí èyí mi ò kì n darí àwọn òṣìṣẹ́ rárá àti rárá.

Báwo ni o ṣe máa ń lo àkókò pẹ̀lú àwọn ẹbí rẹ? Mo máa ń ya ọjọ́ kan sọ́tọ̀ tí mo máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi, màá ya ọjọ́ kan sọ́tọ̀, màá fi wá nlé pẹ̀lú àwọn ọmọ àti ìyàwó. Ọjọ́ kan ni mo máa ń lò pẹ̀lú àwọn ẹbí mi àti pé ní gbogbo ìgbà tí mo bá jáde lọ síbi iṣẹ́, mo máa ń pàdé wa sílé.

Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan kan ni ó lè fún ọ ní ìtara ní ibi iṣẹ́. Tí iṣẹ́ bá pọ̀ tàbí tí a bá rí ẹni tí kò ní ìwà tó ní ìwà tí kò dára, ó lè fún ènìyàn ní ìtara ní ibi iṣẹ́

Ṣé o máa ń ṣe àtúlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúlo nǹkan. Mo máa ń tún àwọn nǹkan lo dáadáa, màá ń ṣe àtúlo àwọn nǹkan tí mo bá lo àwọn nǹkan tí mo bá rí pé ó ṣi dára, mo máa ń tún wọn lo. Mo máa ń ṣe àtúlo nǹkan dáradára.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? O ti pẹ́ díẹ̀ tí mo ti lọ sí ọjà. Mò ń dẹ̀ lérò pé láìpẹ́ máa lọ sí ọjà, ṣùgbọ́n o ti pẹ́ díẹ̀ tí mo ti lọ sí ọjà nítorí pé kò sí owó rara àti rara láti lọ sí ọjà.

Ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán ní ojoojúmọ́? Gbogbo ìgbà ni mo máa ń wo ojú àwòrán lójojúmọ́. Mi ò le ṣe kí n má wo ojú àwòrán nítorí pé mo fẹ́ kí ojú mi kí ó wà dáradára kí ó má sì pé bí i à nǹkan kan wà ní ojú mi. Gbogbo ìgbà ni mo máa ń wo ojú àwòrán.

Báwo ni o ṣe máa ń pín owó pẹ̀lú àwọn ọ̀rẹ́. Eh, mi kì pín owó pẹ̀lú ọ̀rẹ́ àfi tí iṣẹ́ bá pawá pọ̀. Tí a bá ní iṣẹ́, tá bá jọ ṣe iṣẹ́ pọ̀ tí a dẹ́ gbà owó, eh, a jọ pín owó náà dọ́gba. Nítorí pé iṣẹ́ tá bá ṣe, òun ni a máa jọ pín owó ẹ̀.

Ṣé o ní ìrora tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Mi ò ní ìrora tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn rárá àti rárá, nítorí pé mi ò kí ń ṣe ọmọdé tí ó máa máa bẹ̀rù láti sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Torí idi eyìí mi ò ní ìrora rárá.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe. Àwọn oríṣiiríṣii nǹkan ni mo lè tún ṣe. Tí mo kọ́ iṣẹ́ tí mo dẹ̀ mọ iṣẹ́ tí mo ṣi n tún àwọn nǹkan ṣe tí mo dè ṣe, mo ṣẹ̀ ṣi le ṣe wọ́n nísìnyí nísìnyí.

Ṣé o fẹ́ràn coffee tàbí tea? Mi ò fẹ́ràn coffee ṣùgbọ́n mo fẹ́ràn tea. Coffee máa ń jẹ́ kí ènìyàn kó má sùn, kò ní jẹ́ kí ènìyàn sùn, ó dẹ máa ń gba ẹ̀jẹ̀ lára ènìyàn. Torí náà mi ò fẹ́ràn coffee rárá.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? É, iṣẹ́ mi ni o jẹ́ mí lógun, èmi ò kí n fi bẹ́ẹ̀ máa ṣe ayé bẹ́ẹ̀. Èmi tẹ̀ kí n ráyè láti máa ṣayé káàkiri. Iṣẹ́ mi jẹ́ mí lógun gan-an nítorí náà mi ò fi bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ rárá.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó bá kú? Há, mi ò kí ń jẹ oúnjẹ tó bá kú o, o, àbí tó bá kú. Rárá, atí rára, mi ò fẹ́ràn oúnjẹ tó bá kú àbí tí ó bá kú. Já, ẹran tó kú fún rẹ̀ àbí oúnjẹ tó bá tí ènìyàn bá jẹ kú mi ò fẹ́ ẹ. Ko ṣe nkań tí mo fẹ́ràn láti jẹ. Rárá, atí rára, mi ò fẹ́ràn rẹ̀

Ṣé o máa ń fi ìdáàbò bo òòrùn sára? Rárá, mi ò kí ń máa ń fi ìdáàbò bo òòrùn sára torí pé mi ò kí ń ṣe ẹni tó pupa. Ẹni tí ó kódùdú tí kò pupa ni mí torí náà mi ò fi ìdáàbò bo òòrùn para rárá. Kò ṣe nǹkan tí ó wúlò fún mi.

Báwo ni o ṣe máa ń ṣètò owó iṣẹ́? Ehn, àwọn ọ̀gá wa ló máa ń ṣètò owó iṣẹ́. Èmi ò kì í ṣe ètò owó iṣẹ́ nítorí pé èmi ò kíń, mi ò ní àwọn ọmọṣẹ́ lábẹ́ mi tí mò ń san owó iṣẹ́ fún. Àwọn ọ̀gá wa náà máa ń ṣe ètò owó iṣẹ́ ní gbogbogbò.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mi ò ní ọkọ̀, ṣùgbọ́n mo máa ń bá àwọn ọ̀rẹ́ mi fọ ọkọ̀ wọn. Kò n ṣé ní gbogbo ìgbà ni mo máa ń bá wọn fọ àwọn ọkọ̀ yẹ, ẹ̀kọ̀ọ̀kan tí ayé bá wà ni mo máa ń ṣe.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ààyè kọ̀ọ̀kan rẹ lórí Íńtánẹ́ẹ̀tì? A máa ń gẹ́tì àwọn antívírọ̀sì ni. Àwọn antíváirọ̀sì yii ni n fi máa ń ṣe ìdáàbò bo àwọn nǹkan tí mo ní lórí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa ń rọrùn nígbà tí o bá ń sùn? Ko n ṣe ní gbogbo ìgbà ṣùgbọ́n ó máa ń rọrùn nígbà tí mo bá ń sùn. Ṣùgbọ́n lọ́wọ́ báyìí kò sí iná, so a ti sùn, o le díẹ̀ ṣùgbọ́n a ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

Irú ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ràn wọ̀? Ẹ̀, àwọn ìbọ̀sẹ̀ tí mo fẹ́, tí mo máa ń wọ̀ ni àwọn tó máa ń bo ẹ̀sẹ̀ dáadáa, tí ò dẹ̀ kí máa ń mú oru. Irú àwọn ìbọ̀sẹ̀ nì ti mo fẹ́ ni yen àwọn tó ń ṣe fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n máa ń bo ẹ̀sẹ̀ dáadáa tí wọ́n ò dẹ̀ kí máa ń mú oru.

Ṣé o fẹ́ràn orin àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo máa ń gun àtẹ̀gùn ṣùgbọ́n kò n ṣe ní gbogbo ìgbà. Kò ṣe pé nǹkan tí mo fẹ́ràn ṣùgbọ́n àtẹ̀gùn wà ní ẹnu iṣẹ́ mi, ibi tí mo máa ń gba lọ sí ibi iṣẹ́. So, mo máa ń gun àtẹ̀gùn ní gbogbo ìgbà.

Àkókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àárọ̀ àti ìrọ̀lẹ́ ni mo fi bẹ́ẹ̀ le sọ pé mo fẹ́ràn jù tí òórùn ò pọ̀ jù. Tí òórùn yen ò bá pọ̀ jù, to bá kan yọ díẹ̀, èèyàn a lè ṣe iṣẹ́ tí ó yẹ kó ṣe.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? A ló ń jẹ pàtó kan tí a máa ń jẹ lọ́sàn-án. Nǹkan tó olọ́run bá fún wa la máa jẹ. Oúnjẹ tí a bá rí ni a máa jẹ. A ní òunjẹ pàtó kan tí ó ṣe pàtàkì tàbí tí ènìyàn fẹ́ràn tí òun ń jẹ. Nǹkan tí a bá ti rí la máa jẹ.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ìbọ̀wọ́. Mo máa ń wọ àwọn ìbọ̀wọ́ tí mo bá fẹ́ ṣe àwọn iṣẹ́ kan, torí pé kí kẹ́míkà má bá à bà mí ní ọwọ́ jẹ, àbí tí ó bá jẹ́ pé iṣẹ́ iná ni mo fẹ ṣe, mo máa ń wọ nǹkan tó máa bo ọwọ́ mi.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè torí pé ẹ̀rọ ìgbésókè ó dára gan ni. Ehn, ó jẹ́ nǹkan tí ó mú ayé dẹrún fún, fún mi.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ehn, a, mi ò le sọ pé ọjọ́ abi ọdún báyìí ni mo kẹ́yìn sunkún, torí pé mi ò kín sunkún rara àti rara ni. Mi ò dẹ́ ní, mi ò ní nǹkan tí ó ń ba mi nínú jẹ, mi ò ní ohun ìbànújẹ́ kan tí ó ń ba mi nínú.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmúrà nígbà tí o bá mú ohun mímu? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ọ̀pá ìfàmúrà. Ọ̀pá ìfàmúrà jẹ́ nǹkan tí ó dára gan-an tí èèyàn bá mú ohun mímu. Kò ní jẹ́ kí èniyen o gbé ẹnu sí ẹnu ìgò, ṣé ọ̀pá ìfàmúrà yìí ó dára gan-an ni.

Báwo ni oṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́, ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ ọlọ́run ni. Tí a bá fẹ́ ran ènìyàn lọ́wọ́, a máa kọ́kọ́ mọ nǹkan tí ẹni yẹn fẹ́ fún ìrànlọ́wọ́. Tó bá ṣe nǹkan tí a lè ṣe ni, màá ṣe é. Tó bá jẹ́ nǹkan tí mi ò lè ṣe ni, mi ò kín ṣe é. Mi ò kín fi agbára ran ènìyàn lọ́wọ́

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró dè nǹkan? Ẹn, tí mo bá ń dúró dè nǹkan, tí ó bá jẹ́ ènìyàn kan ló ń mú nǹkan yẹn wá, màá pè ẹni yẹn. Tó bá dẹ̀ jẹ́ pé bí a ẹ́ kò ṣe ènìyàn ló mú wá, pe mo máa lọ ra fúnra mi ni, ẹ́, màá ní suru ni.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún ọdún Kérésì ni mo fẹ́ràn jù. Àjọ̀dún yìí jẹ́ àjọ̀dún tí ó larinrin tí ó dẹ́ dára, òún ni gbogbo ènìyàn máa ń péjọ tí àjọ máa ń ṣe, àjọ̀dún yìí ni mo fẹ́ràn jù.

Ìgbàwo ni o kẹ́hìn lọ sí ibi orin? Mi ò kì n lọ sí òde orin, mi ò kì n lọ sí òde aríyà, mie dé, kì í tẹ́lẹ̀ ẹnì kankan lọ sí òde orin, rárá àti rárá ni.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni, ojú mi dára, ojú mi ríran ó dè dára, ó ríran lọ́sàn ó dè ríran ní òru pàápàá. Mo ní ojú tí ó dára. Ojú mi dára gan ni.

Ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ ṣe máa ń gbà? Ẹ kò ju bí wákàtí kan lọ. Láti ilé mi lọ sí ibi iṣẹ́ mi kò ju wákàtí kan lọ, wákàtí kan péré.

Ṣé o máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Bẹ́ẹ̀ni, a máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mìíràn, kò ṣe ní gbogbo ìgbà la máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ, ẹ̀ẹ̀kọ̀kan a máa ń ṣe iṣẹ́ ju wákàtí tó yẹ kí a ṣe iṣẹ́ lọ.

Ṣé o máa ń sá eré? Bẹ́ẹ̀ni, mo máa ń sá eré. Mo jẹ́ ẹni tó máa ń sá eré dáadáa. Mo máa ń sá eré ní àárọ̀ àti ní ìrọ̀lẹ́, kò kii ṣe ní gbogbo ìgbà. Lẹ́ẹ̀kọ̀kan ni mo máa ń ṣe é.

Ṣe o fẹ́ràn rá oúnjẹ ní òpópónà? Ko n ṣe pé mo fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà, ṣùgbọ́n kò sí ọ̀nà àbáyọ̀. Nítorí pé ẹ tí a bá ti ń ṣiṣẹ́, a máa need láti jẹun. Tí o bá dé sí oúnjẹ, a lè ṣiṣẹ́. A need láti ra oúnjẹ ní òpópónà.

Ṣé ó rọrùn fún ọ láti dárí àwọn ènìyàn jì? Àti dárí ènìyàn jì kò fi bẹ́ẹ̀ rọrùn ṣùgbọ́n àwọn ènìyàn gbọ́dọ̀ dárí ènìyàn jì ni. Nítorí ìdáríjì ó ṣe nǹkan pàtàkì tí ó jẹ́ nǹkan tí ènìyàn gbọ́dọ̀ ṣe.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dokítà? Èmi ò kí ń máa ń lọ rí dokítà nítorí pé mi ò ní hoṣptitu kan pàtó àbí ilé ìwòsàn kan pàtó tí mo máa ń lọ. Mi ò kín ń ṣe ẹni tí ó máa ń lárẹ̀ tàbí ẹni tí ara rẹ̀ ò dáa.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Ẹ̀. Mò mọ nínú àwọn aládùúgbò mi ṣùgbọ́n kò n ṣe gbogbo àwọn aládùúgbò mi pátápátá ni mo mọ, die nínú àwọn aládùúgbò mi tí àjọ máa ń ṣeré, òun ni mo mọ̀.

Báwo ni o ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Máa ń wọ ọkọ̀ lọ sí ibi iṣẹ́ ni. Bí mo bá ti kúrò nílé, mà á fi ẹsẹ̀ rìn àbí máa gbé ọ̀kadà nígba mìíràn jáde sí òpópónà. Tí mo bá dẹ́ ti dé òpópónà, mà á wọ ọkọ̀ tí yóò máa gbé mi lọ sí ibi iṣẹ́.

Kí ni ìgbádùn rẹ? Ẹ̀m, mi ò ní ọjọ́ kan pàtó tàbí pàtàkì kan tí mo yà sọ́tọ̀ fún ìgbádùn. Tí mo máa ń ṣe ìgbádùn. Ǹkan tí mo bá ti rí ni mo máa ń jẹ, ǹkan tí mo bá ti rí ni mo máa ń mu, tó bá wà lọ́wọ́ mi màá ra, ǹkan tó bá wù mí màá dẹ̀ jẹ, ǹkan tí kò bá wù mí.

Ṣé o máa ń fi aṣọ ìbora bo ara nígbà tí o bá ń sùn? Mi ò kí ń má bo ara nígbà tí mo bá ń sùn nítorí oru. Ìgbà tí a wà yìí igba ẹgbẹ́lẹ̀ ni, oru yẹn máa ń pọ̀. So torí ìdí èyí mi kì í fi aṣọ bo ara tí mo bá ń sùn.

Bawò ni ó ṣe máa ń kí àwọn ènìyàn, ní ilẹ̀ Yorùbá. Yorùbá máa ń dọ̀bálẹ̀ kí ènìyàn ni. Tó bá jẹ́ obìnrin, obìnrin akúnlẹ̀ a kí wọn kú àárọ̀, ẹ káàsán tàbí ẹ kú ìrọ̀lẹ́. Tó bá de jẹ́ alẹ́ ni, a kí wọn pé ẹ kú alẹ́.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Ẹmáa ń gbòòrò atẹ́gùn tí a bá wà nínú ọkọ̀ tí ń bá ń jáde lọ àti pé a máa de máa ń gbọ́ orin, orin àwọn ẹlẹ́sìn Kristẹni. A máa ń gbọ́ láti orí rédíò.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, a máa ń ṣe ìtọ́jú àwọn ọjà wa nítorí pé àwọn ọjà wọ́nyi ṣe pàtàkì. A o gbọ́dọ̀ fi ọjà ṣeré, ẹéh nítorí ibi tí owó ti ń jáde ni a gbọ́dọ̀ máa ṣe ìtọ́jú wọn.

Nígbà wo ni o máa ń ṣe ìmótótó ilé rẹ? Kò sí ìgbà tí a lè ṣe ìmótótó ilé. Ta bá ti ríi pé ilé dọ̀tí, a ṣe ìmótótó àti pé ojoojúmọ́ ni a máa ń tún ilé ṣe. A máa ń gbá ilé. Ṣùgbọ́n tí ilé bá dọ̀tí, a tuntun ṣe.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Mi ò kí ń fi bẹ́ẹ̀ máa ń jí ní kùtùkùtù. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni mo máa ń jí ní kùtùkùtù, ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà tàbí ní gbogbo ọjọ́ ni mo máa ń jí ní kùtùkùtù.

Nígbà wo ni o máa ń fọ aṣọ À aa ní, mi ò ní ìgbà kan tàbí àsìkò kan tí mo yà sọ́tọ̀ tí mo máa ń fọ aṣọ. Nítorí pé mi ò fi bẹ́ẹ̀ ni aṣọ tó pọ̀. Igba tí àwọn aṣọ tí mo ní bá ti dọ̀tí, màá kó wọn, màá fọ̀ wọ́n. Ìgbà mí tí iṣẹ́ bá pọ̀, àwọn aṣọ yẹn tètè máa ń dọ̀tí, mo máa fọ̀ wọ́n.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ ni, mo máa ń sùn ní ọ̀sán lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kò n ṣe ní gbogbo gbà ni mo máa ń sun oorun ọ̀sán. Paapá jù lọ tí mo bá wà ní ẹnu iṣẹ́ mi o ki n lè ráyè sun orun ọ̀sán. Ṣùgbọ́n tí mo bá wà nlé tí mi ò ṣe nǹkan kan, mo máa ń sun orun ọ̀sán.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ë! Mo jẹ́ ẹni tí ó ní ìwà dáadáa ní pípa ká máa ṣòwò ni torí pé, ẹ̀, tí ẹni tí ò bá ní ìwà ìrẹ̀lẹ̀ nípa sísòwò, ẹni náà ò lè ṣe àṣeyọrí nítorí pé oríṣiríṣi ènìyàn ni ó wà pẹ̀lú ìwà oríṣiríṣi. Sòwò máa ń jẹ́ ènìyàn gbọdọ̀ ní suuru tó bá ń ṣe, tó bá ń ṣòwò.

Ṣé o máa ń rántí àlá rẹ? Rárá, mi ò kí ń rántí àlá. Nítorí pé àlá máa ń pọ̀ lóríṣiríṣi. Mo máa ń lá àwọn àlá rẹpẹtẹ torí díẹ̀ yẹ mí kì í máa ń rántí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àlá mi. Àwọn kọ̀ọ̀kan ni mo máa ń rántí ṣùgbọ́n kò ṣe gbogbo àwọn aláwọ̀ ìní mo máa ń rántí.

Ṣé o máa ń wọ ìborùn? Rárá àti rárá mi ò kí ń wọ ìborùn. Àwọn obìnrin ni wọ́n máa ń wọ ìbọrùn. Ehn, àwọn ni ó ní ìborùn tí wọ́n dẹ̀ máa wọ̀ ìborùn. Èmi ò kí ń wọ ìborùn.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Ọwọ́ mi ò kì n kúrò l'órí fóònù mi, gbogbo ìgbà ni mo máa ń lò, láti àárọ̀ di alẹ́. Nítorí ìdí èyí, mo fẹ́ẹ̀ lè ṣáàjì fóònù mi bí èmẹ́jì àbí èmẹ́ta lójoojúmọ́ nítorí pé gbogbo ìgbà ni ọwọ́ mi máa ń wà lórí ẹ̀.

Báwo ni o ṣe máa ń yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Àwọn tí àjọ ń ṣiṣẹ́ pọ̀ ni ó máa ń yan àwọn alábáṣiṣẹ́pọ̀. Àwọn tí wọ́n jẹ́ ọ̀gá wa, tí wọ́n jẹ́ aṣiwájú wa. Àwọn ni wọ́n máa ń yan alábáṣiṣẹ́pọ̀. Mi ò mọ̀ bí wọ́n ṣe ń yàn wọ́n, mi ò dẹ̀ mọ̀ ǹkan tí wọ́n máa ń wo ní ara wọn.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilẹ̀? Ẹ́, mo mọ bí a ti ń ka àwòrán ilẹ̀, ṣùgbọ́n mi ò fi bẹ́ẹ̀ mọ bí a ti ń ka àwòrán ilẹ̀ dáradára. Mo sì ń kọ́, mo dẹ̀ tí ń gbiyanju àti kọ́ bí wọ́n ti ń ka àwòrán ilẹ̀ ni.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. Mo ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ òtútù tí ó jẹ́ pé tí òtútù bá mú, oun ni àwọn aṣọ wọ̀nyí ni mo máa ń wọ̀ ní gbogbo ìgbà tí òtútù bá mú. Tó rí idí èyí, mo ní aṣọ òtútù.

Nígbà wo ni ò kèyin gun ọkọ̀ akẹ́rù, à, mi o gun ọkọ̀ akẹ́rù ri o Ni ṣe àwọn tí yóò máa ṣe iṣẹ́ ẹrù tí wọ́n máa ń rí ìrìn àjò nínú ọkọ̀ akẹ́rù ara ti ara.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọ. Bẹ́ẹ̀ni, nítorí pé ẹni tí kò bá mọ bí a ṣe ń dá ọkọ̀ dúró kò lè rí ọkọ̀ wà.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Mi ò ní ìgbà kan tàbí àsìkò kan tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Tí owó bá ti wà lọ́wọ́ mi tí èyí tí mo bá dẹ̀ ń lò bá dẹ̀ tí, tó bá ti bàjẹ́ àbí tó bá ti dárúgbó, màá ra ìmiran.

Bawo ni o se maa n s rí lílo àkókò nígbà tí o bá wà ní nínú ìlà? Eh, tí mo bá wà nínú ìlà tí èrò bá pọ̀, màá ma bá àwọn tí ó wà ní orí ìlà sọ̀rọ̀. Nítorí pé orí dídùn òun máa ń mú orí yá.

Ṣé o máa ń di ọjà àbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, Yorùbá ní ìjáfara. Ó léwu. Tí èèyàn bá wà nínú ọkọ̀, a gbọdọ̀ má di ọjà àbò nítorí kolohun máa ja rí làbúrú.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Ehn, mo fẹ́ràn òwúrọ̀ kùtùkùtù àti ìrọ̀lẹ́. Mi ò fi bẹ́ẹ̀ láìkí òòrùn. Tí òòrùn bá ti pọ̀ jù, ó máa ń ta ènìyàn lára, ó dà máa ń fa òróró. Nítorí náà mi ò fi bẹ́ẹ̀ gbádùn ọ̀sán.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀ǹpútà tí mò ń ṣe lọ́wọ́lọ́wọ́. Ọlọ́run jẹ́ kó yọrí sí rere fún mi. Kò pẹ́ náà tí mo ṣe bẹ̀rẹ̀ ètò yìí.

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà rẹ? A máa ń pe àwọn oníbàárà wa ni, tí a ò bá rí wọn fún ọjọ́ méjì tàbí mẹ́ta tàbí ọ̀sẹ̀ kan, a pè wọ́n tàbí kí a bá wọn sọ̀rọ̀ ní orí WhatsApp.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Ìbàká ọdún ta a máa ń ṣe ayẹyẹ ọdún ọjọ́ ìbí Kíìrìsìtì Jésù, òun náà ni mo fẹ́ràn jù. Leyin iyen kò sí ọjọ́ kan nínú ọdún tí mo tún fẹ́ràn jù.

Ṣé o fẹ́ràn jíjó? A, mo máa ń jó ṣùgbọ́n kò ṣe pé bí a mo fẹ́ràn jíjó ṣùgbọ́n mo máa ń jó, ẹ́ tí àyè ijó bá wà mo máa ń jó. Ṣùgbọ́n mi ò fẹ́ràn pé ká máa jó káakiri bẹ́ẹ̀ yẹn.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Eh, àwọn ìṣòro-ìṣòro tí ó bá jẹyọ tàbí tí ó jáde láti ẹ̀rọ ayárabíàṣá, a máa ń pe àwọn ọ̀gá tí ó wà níwájú wa kí wọ́n wà gbíyànjú àwọn ìṣòro yìí ni.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Kiise ibi tí mo ti ń ṣiṣẹ́ ni mo ní káàdì. Ṣùgbọ́n mo ní káàdì kan dání tó jẹ́ ti iṣẹ́ tí mo máa ń fi han àwọn ènìyàn.